Báwo ni o máa ṣe pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́, ó wà òkay. Bí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́, ó wà bí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́. Mo máa ń pín owó dáadáa kó má fajà. Mo máa ń pín owó lẹ́ẹ̀kọ̀kan, díẹ̀díẹ̀. Mo máa ń pín owó tó máa ń lọ dáadáa. Mo máa ń pín owó tí kò lọ gan-an. Mo máa ń pín owó dáadáa láàárín àwọn ọ̀rẹ́. Mo máa ń pín owó dáadáa fún wọn láti fi jẹun, láti fi ra nǹkan, láti fi ṣe gbogbo ohun tó wù wọ́n. Mo máa ń pín owó tí kò ní fajà nínú àwọn ọ̀rẹ́ tí mo ní. Báwo ni mo ṣe máa ń pín owó náà nínú àwọn ọ̀rẹ́? Mo máa pín owó náà dáadáa láàárín wọn. Mo máa pín owó náà láàárín àwọn ọ̀rẹ́ kí gbogbo nǹkan tí a bá ṣe lè dá lọ́kàn náà.

Wọ́n sọ pé, "Ṣé mo máa ń jẹ goọ̀mù?" Rárá, mi ò kí ń jẹ gúọ̀mù. Goọ̀mù ò n ṣe oúnjẹ, kì í n ṣe nǹkan tí mo fẹ́. Goọ̀mù ò ṣe kan tí ó máa ń dùn. Goọ̀mù kò ń jẹ́ kí inú jọ. Goọ̀mù, ṣe o máa ń jẹ goọ̀mù? Rárá, mi ò kí ń jẹ gúọ̀mù. Kò máa ń jẹ goọ̀mù. Ṣé mi ò máa ń jẹ goomù? Mo ni rara. Pe mi ò kí ń jẹ. Wọ́n ní, Mo máa ń jẹ goọ̀mù. Rárá, mi ò kí ń jẹ gúọ̀mù. Ṣé o máa ń jẹ gúọ̀mù? Mi ò kí ń jẹ, mi ò kí ń mú, mi ò kí ń fọwọ́ kan. Mo máa ń jẹ goomù. Nítọ̀dọ̀ mi, mo máa ń jẹ goọ̀mù. Ṣé o máa ń jẹ gúọ̀mù? Rárá, mi ò kí ń jẹ gúọ̀mù. Ṣé o máa ń jẹ gúọ̀mù? Rárá, mi ò kí ń jẹ gúọ̀mù. Mo ò kí ń jẹ goomù rara. Mo ní mi ò kí ń jẹ goọ̀mù.

Nígbà wo ni o máa ń ké, kéhìn gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ tí wọ́n máa ń fi kó ẹrù láti ibi kan lọ sí ibòmíràn. Ọkọ̀ akẹ́rù jẹ́ nǹkan gidi tó máa ń jẹ́ kí ǹkan rọrùn fún àwọn ẹlòmíràn. Ọkọ̀ akẹ́rù, bí mo ṣe máa ń gbé ọkọ̀ akẹ́rù láti ibi kan lọ sí ibi kan. Ọkọ̀ akẹ́rù, ó wa jẹ́ ǹkan ìrọ̀rùn bí mo máa ń gbé ọkọ̀ akẹ́rù láti àárọ̀ lọ sóṣàn lọ dalẹ́. Bí mo ṣe máa ń gbé ọkọ̀ akẹ́rù ní ojoojúmọ́ nìyẹn. Ọkọ̀ akẹ́rù ni ọkọ̀ tí wọ́n á fi ń gbé ǹkan ní ojoojúmọ́ láti àárọ̀ dalẹ́. Ọkọ̀ akẹ́rù, mo máa ń gbé ǹkan púpọ̀ síbẹ̀. Ọkọ̀ akẹ́rù le gbé láti òpópónà náà kan lọ sí òpópónà mi kí ǹkan lè rọrùn. Òyìnbó tí sọ, "Gbogbo ayé di rọrùn pẹ̀lú ọkọ̀ akẹ́rù."

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Mo máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ ní ìgbà tí wọ́n gbà mí láyè láti dáhùn. Fóònù kì í ṣe nǹkan tí wọ́n máa ń gbà ní ibi iṣẹ́. Nígbà mi, a máa má gbé kọ́ọ̀lù. Nígbà mi, a ní gbe. Ṣùgbọ́n, fóònù kì í ṣe nǹkan tó máa ń gbé ní ibi iṣẹ́. A kì í gba fóònù ní ibi iṣẹ́. A kì í ṣiṣẹ́ ní ibi iṣẹ́, a kì í gba fóònù. Bí mo ṣe máa rí, a kì í gba fóònù ní ibi iṣẹ́. Fóònù ò ṣe nǹkan tó máa ń lò ní ibi iṣẹ́. A máa ń gba fóònù rárá, a kì í gba. Báwo ni o ṣe máa ń dáhùn fóònù? Mo máa ń pe ẹrọ̀ ibá ní sọ̀rọ̀ nígbà tí wọ́n gbà láyè láti máa dáhùn fóònù nìkan ló máa gba fóònù. Nígbà mìíràn, a ní dáhùn fóònù rárá ní ibi iṣẹ́

Akoko mélòó ni o ṣètò agogo ìjíre? Agogo àkọ́kọ́, agogo mẹ́fà àárọ̀ ni mo ṣètò ìjíjì mi. Lẹ́tà, agogo mẹ́fà ìrọ̀lẹ́, agogo mẹ́rin ìrọ̀lẹ́, agogo márùn-ún, agogo mẹ́fà sí méjì, agogo mẹ́rin sí márùn-ún, agogo mẹ́fà sí méje, mẹ́jọ sí mẹ́wàá. Mọ́kànlá sí àkọ́kọ́. Agogo mélòó ni o ṣètò agogo ìjíre? Agogo mẹ́rin, agogo márùn-ún, agogo àkọ́kọ́, agogo kan, agogo méjì, agogo mẹ́ta. Agogo tí mo ṣe máa ṣe ètò ìjí mi Agogo àkọ́kọ́, agogo kékeré, agogo láàárọ̀ ọlọ́sàn àti àṣálẹ́. Agogo láàárọ̀ ní ìjíre. Agogo mélòó ni àkọ́kọ́? Láàárọ̀ àkọ́kọ́ ní ago mẹ́fà. Àkọ́kọ́ ní ìrọ̀lẹ́

Báwo ni o ṣe máa ń gba iyì? Bí mo ṣe máa ń gba iyìn, o pó oríṣiríṣi. Mo máa ń gba iyìn bí ijó, mo máa ń gba iyìn ní korìn, mo máa ń gba ọ̀ràn láti jíjó láti máa korìn. Bí mo ṣe máa ń gba iyì, opó oríṣiríṣi. Bí mo ṣe máa ń gba iyì, opó oríṣiríṣi. Mo máa ń gba iyìn láàkọ́kọ́, iyìn láàkejì, iyìn lẹ́ẹ̀kẹta, iyìn lẹ́ẹ̀ márùn-ún. Báwo ni o ṣe máa ń gba iyì? Iyìn tó da, iyìn tí kò ṣe kékeré, iyìn tó tóbi, iyìn àkọ́kọ́, iyìn èkejì, iyìn èkẹta, iyìn ẹ̀kàárún. Báwo ni o ṣe máa ń gba iyì? Iyìn lẹ́ẹ̀ kẹrin, iyìn lẹ́ẹ̀ márùn-ún, iyìn ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, iyìn láàárọ̀, iyìn lọ́sàn, iyìn lálẹ́, iyìn tó mójú gan-an, iyìn láàárọ̀, iyìn tó da, iyìn tí kò jẹ́ kí múbẹ̀gù wá.